Rárá o, èmi kí n ṣe iṣẹ́ ju wákàtí náà tó bá ti di ìgbà tí yí, ó gbogbo àsìkò mi bá ti pé, ìgbà yẹn náa ni mo máa lọlé. Mo kì í ṣe iṣẹ́ ju wákàtí tó bá fi kalẹ̀. Mo kì í n ṣi iṣẹ́ jú lọ. So torí kò dáa fún ẹ̀tì mi, kò dáa fún àìlera wa. Mo máa lọ sí ilé, mo máa lọ oníṣe mi mìíràn. So mo kì í ṣi iṣẹ́ ju wákàtí lọ. Torí ó máa rẹ ara náà kò n dáa tí èèyàn bá ṣiṣẹ́ èèyàn náà máa ní àsìkò tí èèyàn óò gbádùn. So èmi máa n lọlé, mo ì ṣe é ju. Torí kí n tó délé gan, máa pàdé àwọn ìdádúró mi ni inú ọ̀nà. So mo maá n tete palẹ̀ mọ́ ní táàmù tó ẹkún ẹ palẹ̀ mọ́, tí èmi bá ti palẹ̀ mọ́, mo lọ sí ilé. So mo kì í ṣe iṣẹ́ ju wákàtí tí wọn o bá ní pé ká ṣe lọ. Torí kí n tó délé, kí èmi náà tó ṣe títẹ̀ mi, kí n tó níṣe mi. So mo kì í ṣe iṣẹ́ ju wákàtí lọ rára rara rara mi ṣe iṣẹ́ ju wákàtí lọ.

Mo nífẹ̀ẹ́ eré àgbá bọ́ọ̀lù. Eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ jùlọ ni àgbá bọ́ọ̀lù torí wípé kókó ọ síìtì àwọn èèyàn ẹlẹ́rù àti opponent tó jẹ́ ẹlẹ́rù má a jẹ́ àwọn twenty-two, a máa gbé bọ́ọ̀lù, ẹni tó bá ti jẹ àwọn wọ́n jù, òun ni, òun ni winner. So, ìmẹ́ làkẹ to máa ń jẹ́ kí inú mi dùn, àwọn èèyàn máa ń wò púpọ̀. Àgbá bọ́ọ̀lù tí mo ṣẹ̀ nífẹ̀ẹ́ jùlọ ni Messi. Eh, club tí mo ńlá kíjùlọ ni Barcelona. Wọ́n máa ń dùn àti pé gbogbo wọ́n ní heritage ìlú. Ẹ́ mi Barcelona yẹn, wọ́n ní, eh, àṣà tó yọ pé wọ́n máa ń múni ìyànjú. Èṣèṣe wọ́n máa ń dùn bí wọ́n ṣé máa ń gbá bọ́ọ̀lù wọn, wọ́n máa ń dùn. Wọ́n dẹ̀ ní àwọn àgbá bọ́ọ̀lù gidigidi, àwọn tó jẹ́ legend nínú game, wọ́n ni woǹ gà. So, mo nífẹ̀ẹ́ àgbá bọ́ọ̀lù, mo rí àgbá bọ́ọ̀lù gan-an, mo nífẹ̀ẹ́ ẹ gan-an torí pé ó máa ń jẹ́ kí inú tèmi dùn ni. Tí mo bá wò ó, inú mi máa ń dùn.

Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn olórí iṣẹ́ mi, ìbáṣepọ̀ wa dán mọ́ran gan ni. Torí ó nífẹ̀ẹ́ mi, ó dé máa ń bá mi wí dáadáa. Tí mo bá ṣe nǹkan tí ò da, ó máa pè mí, ó máa ba mi wi, mó de ti mo pe nǹkan tí mo ṣe tí o ba ibá ṣe pé mo ṣíṣe kan tó mu ori e wù ọ tó ní kini, ó máa pè mí, ó máa yìn mi, ó máa bá mi sọ, ó máa bá mi dunu. Torí fún ìbáṣepọ̀ wa dá gan, toba ye pé a ní iṣẹ́ kan ta fẹ́ ṣe, ó máa pè wá, a máa jókòó, a máa sọ gbogbo e, ó máa tún jẹ́ ẹni tó máa ń bọ́ ǹkan táwọn àwọn òṣìṣẹ́ rẹ̀ máa ṣo. A wa ńi sí gbọ̀ kán tó, a wa ń jẹ́ ẹni tó máa ń gbo nkán tí òun náà bá ṣo so. Ìbáṣepọ̀ wa o danmọ́ran gan torí pé a rí ara wa bí ọmọ ìyá àkínja. Tí eyan bá ní ìṣòro a lè lọ bá pe ko ṣàánú fún wa, òun náà máa ṣàánú fún wa. Tí òun náà bá ní ǹkan tó ní ọ́ fẹ́ lọ̀dọ̀ wa, ó máa pè eyan kan nínú wa, ó máa bá gbogbo wa sọ. Torí ìbáṣepọ̀ wa dánmọ́ran gan torí pé kò sí, kò sí anybody ti òun tìnrú rí ọ̀dun tó bá fẹ́ ń ba eniyen siṣẹ́

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran iṣẹ́ ìtàgbàǹgbà torí ó máa jẹ́ kí àwọn èèyàn rí nǹkan tí mo ń ṣe, ó dè máa jẹ́ kí ń rí àwọn customer tí ó fún wa gbé iṣẹ́ fún wa. Ìṣe ìtàgbàǹgbà jẹ́ iṣẹ́ tó jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló máa rí, wọ́n máa mọ̀ pé a, iṣẹ́ tí ẹni yí ń ṣe lélẹ̀ yìí, a irú iṣẹ́ tó ń ṣe rí. Ẹ̀lòmíràn le nifẹ́ ṣi irú iṣẹ́ yẹn tí ó ní òun fẹ́ kó, kó wá sí ọ̀dọ̀ rẹ láti wá kọ́. So oríṣiríṣi opportunity ló wà tí ẹeyan bá ń ṣiṣẹ́ ní ìtàgbàǹgbà. Gbogbo àwọn èèyàn, ọmọ, gbogbo àwọn èèyàn náà ló máa wá, wọn máa rí ẹ, wọ́n máa rí pé iṣẹ́ kan tó ń ṣe lélẹ̀. So tí wọ́n bá ní pé iṣẹ́ kan tí wọ́n bá fẹ́ gbé fún ẹ, wọ́n máa gbọ́ pé a, mo mọ̀ ẹni kan ó, jẹ́ kí n gbé iṣẹ́ fún ẹni náà. So oríṣiríṣi opportunity ló wà kí ẹ máa jẹ́ ní ìtàgbàǹgbà. So mo fẹ́ràn kí máa sise ìtàgbàǹgbà kí àwọn èèyàn lè mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe nítorí wọ́n máa jẹ́ kí àwọn èèyàn mọ̀ mí sí jáàpá pẹ̀lú iṣẹ́ yẹn. Ànd then ẹ́ tí wọ́n bá fẹ́ gbé iṣẹ́ fún mi, wọ́n máa mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe lélẹ̀yi pé ẹ lọ gbé fún ẹni yí.

Kò sí ìgbà kú ìgbà tí mo kì ń ran àwọn ènìyàn lọ́wọ́. Nítorí tó bá ṣe pé èyí tó wà ní ìkápá mi ni, mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ dáadáa. Torí wípé gbogbo àwọn ènìyàn náà ló ní di ìrànlọ́wọ́. Tó bá ṣe pé ti iṣẹ́ ẹni, tí ó ṣe ti owó ni, tí ó ṣe ti ìmọ̀ ni, tí ó ṣe ti ìlera ara ni, àti kí èèyàn má ṣe exercise kò sí èyí tí mò lè ṣe tí mo fi ran ènìyàn lọ́. Tó bá ṣe pé t'éyàn bá yàn gbé ǹkan ni dé ibi tí wọ́n bá ń lọ, tí mo bá wà, tí mo bá wà available àdáta, mo máa gbé lọ ní. So fún mi, èmi máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ dáadáa tí ó depend lórí nǹkan tí wọ́n bá fẹ́. À yé pé tí mo bá rí pé èyí tí mo lè ṣe ni, mo máa rán wọ́n lọ́wọ́ ni. Torí àwọn náà máa rán èmi náà lọ́wọ́ t'émi náà bá lọ bá wọn pé kí wọ́n jọ̀ ó k'ọ́n ṣàánú fún èmi náà, wọ́n máa ń ṣe àánú fún mi. So, miì ní wí ẹni tí mi ǹ le ṣe àánú fún, níwọ̀n ìgbà tí wípé nǹkan tí mo lè ṣe ó wà ní ìkápá mi. Èmí máa ráà àwọn ènìyàn lọ́wọ́ dáadáa torí wípé ó dára k'éyàn má ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn.

Tí mo bá tí ń gbé ẹro ayarabíàṣá mi tó bá ti ní wàhálà, mo máa gbé lọ sọ́dọ̀ àwọn engineer àwọn tí ó ní mọ̀ nípa rẹ̀ pé kí wọ́n jọ tó bá ti bá mi tún, tún un ṣe. Tó bá ti wá san ǹkan tí wọ́n ṣe fún mi, wọ́n máa ń wipe pé kí n mú owó wá, ki awon ń lọ ra ǹkan tí awon máa lò sí èrò ayarabíàṣá mi. Máa dé fún wọn lówó, wọ́n máa bá mi sì ń rà ǹkan tí oun ṣe, wọ́n máa bá mi tún un ṣe. So wọ́n dẹ̀ máa fún mi, wípé mo máa ń ṣe ǹkan mi fún ara mi torí mo mọ̀ nípa rẹ̀. Mo máa lọ mi fún àwọn tó ní mọ̀ nípa rẹ̀. So àwọn ènìyàn ló máa bá mi tún un ṣe. Ti won bá ti tún un ṣe, wọ́n máa ní ó ti ṣe, màá dẹ̀ tán, màá test ẹ̀, màá gbẹ́ kíni èyí ó ti ṣiṣẹ́ padà. So bí mo ṣe mọ̀ pé mo máa ń tún àwọn èrò ayarabíàṣá mi ṣe, torí mo ò ní mọ̀ nípa rẹ̀ ni ǹkan tí ó fa tèmi lè fi tún un ṣe ni. So mo máa gbé lo ọ́dọ̀ àwọn tí wọn máa ṣe, amd then inú mi máa dùn táwọn náà ṣe máa ṣe, torí mo máa wà níbi tí wọ́n ṣe ń ṣe, so ǹkan máa wo mí tí wọ́n bá bá mi ṣe ni. Àmọ́ ibi bẹ́ẹ̀ ni mo ti máa ń ṣe ǹkan mi fún ara mi torí mo mọ̀ nípa rẹ̀.

Eégún ti tó ọjọ́ mẹ́ta tí mo ti lọ sí ọjà keyin, torí mummy mi nì mó máa ń tẹ̀lé wọn lọ sí ọjà. Ìkàn tó ṣẹlẹ̀ ni òfi jẹ́ kí bá wọ́n lọ sí ọjà, mo ní wípé igba tá dé ọjà, àwọn èrò ti pọ̀ jù ní ọjà, èmi ò de like ibi tí ero bá pọ̀ jù sí torí onmáa ń ní mí lára ni. Ìgbà tá a dé fẹ́rá náà fẹ́ pọ̀, láti ibi tá a ti fẹ́ ra ọjà, sí ibi tá a ti wọ àwọn ọkọ̀, ó ti jìnà jọ, so mí le se wàhálà tó tó bá hun, a kan need láti pe àwọn alábàaru pé kí wọn jọ, ki wọn ba mi ṣe. Ni ibi tá a ti má rajà, ká tó dé ibi tá a ti máa rajà, ìrìn tá a má rìn yẹn ti pọ̀ jù, èmi ò like kin máa rìn púpọ̀ tó tó bá hun, torí wípé mi ò like kí ibi tí ero bá pọ̀, tọ́ bá ti ń rojọ́. Tó bá jẹ́ pé ibi tí mo ti fẹ́ ra nǹkan náà ò pọ̀ jù. Mo jẹ́ ẹni tí ó kì ń jáde dáadáa tí won dẹ̀lé mu mi lọ sí oja, so ijo tí mo gbìyànjú láti lọ sí ọjà abi kí n tẹ̀lé wọn, mi ò ní, òwí ìbeyen ó dùn mi torí èmi ò ṣe ẹni tó máa ń jáde, órí fo mi ní igba tí mo dé, gbogbo ará ló n ro mi ni gbá tí mo dé, so ó ti pẹ́ tí mo ti kẹ́yìn lọ sí ọjà keyìn.

Ah! Mi o ní kọ̀mpútà kankan lásìkò yìí, èmi ò ní kọ̀mpútà kankan torí bo kọ̀mpútà tí mo fẹ́ ra ju bẹ́ẹ̀ kẹ́ni HP kọ̀mpútà ni. So, ìgba kì ìgbà tí n báa fẹ́ ra kọ̀mpútà, kò jẹ́ HP kọ̀mpútà tó wà nìkan ni, mo ní pẹ̀ lówó pé mo nífẹ̀ẹ́ sí ju. Then ìgbà tí máa fẹ́ ra kọ̀mpútà yẹn, ohun tó wà nípa pẹ̀lú processor rẹ̀ pẹ̀lú bit rẹ̀ pẹ̀lú àwọn ìṣẹ̀ tí ó lè ṣe fún mi. So tí máa fẹ́ ra kọ̀mpútà, mo ní kó dẹ́ lórí pé ìṣẹ̀ tí mo fẹ́ lò wọ́n sí, mo ní kí n tó rá kọ̀mpútà. Àmo kọ̀mpútà tí mo nífẹ̀ẹ́ si jù, oun nà ni HP Excel tó ní tó jẹ́ kó i3. Oun nà ni mo nífẹ̀ẹ́ sí jù. So. Oun nà ni mo fẹ́ nígbà wo mi mọ̀ nítorí ọ̀nà mo máa ń lò ní ọ̀dọ̀ àwọn egbọ́n mi àtàwọn ọ̀rẹ́ mi tí wọ́n máa ń fi lò kọ̀mpútà. So mo fẹ́ nígbà wo mi mọ̀ nítorí ọ̀nà tí mo ń lò. Kọ̀mpútà tí mo nífẹ̀ẹ́ sí náà ni.

Rárá o, èmi ò gun ọkọ̀ ojú omi rí, nítorí èmi ń bẹ̀rù odo gan-an ni. Kí máa rí pé ìgbà tí mo bá gun ọkọ̀ ojú omi, màá máa bi tí màá ti sọ̀kalẹ̀ tan. Mo bẹ̀rù omi, torí ojú mi máa ń fi tí mo bá kùn omi. Torí mo nífẹ̀ẹ́ kí ń máa rí omi o, amo emì, èmi bẹ̀rù. Só, ìgbà tí mo bẹ̀rù omi, mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí. Àmọ́ mo ti rí bí táwọn eeyan tí gun rí gan-an. Torí pé ìgbà tí wọn padà sọ̀kalẹ̀ kúrò nínú ẹ̀kọ́ ojú omi yẹn, mo padà ń bì í lẹ si bẹ. Idí ẹ̀ ni to yẹ pé mi o wà láìpé kí a máa fi ọkọ̀ ojú omi kọjá. Torí tí ẹ ro bi wí pé kí sere lóri ẹ, àmọ́ ẹrú máa ń bà é mi. And then, mo jẹ́ ẹni tó jẹ́ pé ó bẹ̀rù omi gan-an, mo bẹ̀rù omi gan-an, bọ̀ mí tì í wọ ọkọ̀ ojú omi rí. Mo dẹ̀ ń bẹru pé láti kí wọn ní ẹ̀ẹ̀kan, kí wọ́n máa gbiyanju àti wọlé kan máa mọ bí ṣe rí. Ìbọ àwọn tó máa ń wọ̀ yẹn tí wọ́n bá ti sọ̀kalẹ̀ tán, wọ́n máa, wọ́n máa ń bì í níi so. Àwọn yẹn máa ń ní, wọ́n máa wà nervous, tí wọ́n máa ń ní láti sùn, wọ́n máa rí wọn kí wọ́n dé sí sickness. So ẹrú rẹ̀ máa ń bà mí gan-an.

Gbogbo ìṣòro iṣẹ́ tí mo bá ń kojú sí, mo máa ń wá ọ̀nà tí mo máa fi gbìyànjú àti kojú rẹ̀ láti solve e torí kò ń ṣe gbogbo ẹ ni mo máa lò strategy ẹ̀yọ̀kàn sí i. Ó depend lórí àwọn ìṣòro tí mo bá kojú sí, òun náà ni màá tó ní mo fẹ́ wá solution sí i kí n tó lọ ṣe research, kí n tó lọ ṣe, ẹ́m, iyàn olórí rẹ̀ kí n tó, mo máa wá strategic about it. Mo máa gbìyànjú láti lọ ṣe research lórí iṣẹ́ yẹn gangan, mo máa wá gbogbo ǹkan tó lè fi mú kí n lè fi solve e. Màá sì lọ bá àwọn tó ní ìmọ̀ jù mí lọ lórí rẹ̀, màá ní pé kí wọ́n kọ́ mi. Tí wọ́n bá ti kọ́ mi dé ibi bẹ́ẹ̀, màá tún fi ọ̀rọ̀ yẹn lo àwọn tó jù mí lọ ní ibi iṣẹ́. Kí wọn jọ, kí wọn bá mi wo kíni yìí, tí wọ́n bá ti wá bá mi wò. Ǹkan tí wọ́n bá ti sọ àti research tí èmi náà bá ti ṣe, ìgbà yẹn náà ni màá tó jókòó pé mo fẹ́ kọ́. Ǹkan tí èmi náà mọ̀ ní oríṣẹ́, ànd then mo máa wá àwọn tó tún ní, ní ideas tí mo bá tún sọ fún wọn, wọ́n á sì tún sọ, ǹkan táa máa sọ fún gbogbo ẹni, mo máa kọ́ sí i àwọn ǹkan tí mo fẹ́ ṣe, ṣó mo ṣé máa ń kojú iṣẹ́ mi ni yẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdójú ìwọ̀n láàpù, software mi torí pé kò gbọdọ̀ dà ní ojú, tó bà da ní ojú, èmi ni mo máa, owó tí màá fi túnsan emi ni mo máa san. So mo jẹ́ ẹni tó máa ń ṣe ìdábòbò fún olóre koorẹ. Mo máa ń ké ẹni, mo máa ń ṣe egungun nǹkan fún un. Kí ló le bá ní nǹkan tí ó yẹ kí ẹni dà sí. So mo máa ń ṣe ìdábòbò rẹ̀ dáadáa lórekoore mò de máa ń múra sí. Mo máa ń fi, ehm, ìgbà irẹlẹ fi dé torí tó bá lọ fọ́ lásán, èmi ni mo máa jìyà rẹ̀. Èmi ni mo máa, owó tí màá fi tún ṣe máa pọ̀ ju fún mi. So bẹ́ẹ̀ ni.